Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí. Ọjọ́ tí mo ṣìná, ọjọ́ yẹ̀n n bo wà láti sọ́obu náà ni mo ṣìná. Bàbá àgbàlagbà kan ló ràn mí lọ́wọ́ tó fi ọ̀nà eléyi, tó fi ọ̀nà tó yẹ kí n gbà tó fi hàn mí tí mo fi rí ọ̀nà tí mo fi padà sí, tí mo fi padà déle lọ́jọ́ yẹ̀n. Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí, ko si dáa pàápàá.

Láti parí ẹja, àkókò ni, ni kó o fọ edẹ́, ẹja náà dáadáa, ko sì sèé, ko sì fi iyọ̀ àti magí àti ata síi, ko sì sèé lẹ̀ fún ìsẹ́jú díẹ̀ kó kó nínú rẹ̀, nínú rẹ̀. Lẹ́yìn náà, ko sì gbé epo sórí iná, ko sì gba kó gbóná.

Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀, àjọyọ̀ ọjọ́ ìbí mi ni pé, ọjọ́ n báa tí ń ṣe àjọyọ̀ ìbí mi, màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọlọ́run tó kà mí yẹn kì ń wà láarin àwọn èèyàn, kí n tó fọdún kan kùn ọdún mi. Ti n ba ti n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Màá, màá àwọn family member mi, wọn á kọrin fún mi, tan ba ti kọrin fún mi, àbí áwọ̀n orẹ́ mi. A jáde, máa lọ ra oúnjẹ, á je oúnjẹ àbí ká se oúnjẹ ní ilé. Màá jẹun, màá ṣeré, màá ra kéékì tí màá ṣe, tí màá jàbí kí n ṣe kéékì.

Àwọn ọmọdé máa ń ṣe nílé ni, iṣẹ́ kan gbálẹ̀, kan fọ́ bọ́, kan fọ aṣọ bíi aṣọ léwé wọn àti sọ́ọ̀sì, kan fọ́, kan sì kan dá irun kan. Kan mú gbogbo inú ilé, kan mú kó mọ́ tónítóní. Iṣẹ́ àwọn ọmọdé ni wọ́n máa ń ṣe nílé.

Mo máa ń ṣe àtúnlò nǹkan? Bí àwọn àtúnlò bí aṣọ, bàtà. Tí n bá ràá aṣọ àti bàtà, mi ò kan le ràá lónìí kí n sọ pé màá sán lọ́jọ́ kejì. Mo máa ń tún lọ bọ̀ àwọn nǹkan tí mo pé iìn le lò tí mo bá, tí n lè tún lò ni. Bí àwọn nǹkan tó jẹ́ pé ìgbà kan náà ló yẹ kí èèyàn lò fún bí bọ̀ bí àwọn aṣọ bí bàtà yẹn mo máa ń tún lò. Aṣọ, bàtà, fóònù àtà wọn oríṣiríṣi nǹkan mo máa ń tún wọn lò.

Ìwà ìṣọ̀wọ̀ mi ni erí bí ẹni èmi kì í ra nǹkan lásán. Mo máa ń kọ àwọn nǹkan tí mo fẹ́ rà sílẹ̀ kí n tó lọ sí ọjà. Mo máa ń wo owó mi kí n tó rà tí ò bá wọ̀n jù. Èmi kì í rá nkankan lásán. Mo ma n fẹ́ràn dídùn na.

Idi to n fi máa nira fún ènìyàn láti yi àṣà padà ni pé àṣà, ǹnkan tí ó bá ti wà láàrin èèyàn kan tó lè yí padà ó máa n pẹ́ nítorí pé ó ti wà ínú ẹ̀jẹ́, ó ti bá èèyàn mu, ó ti ń ṣe tó bá ti ń ṣe kó tó lè di àyípadà bí ẹni tí ń fà sìgá ni táa kìlọ̀ fún ó mọ́ fà sìgá mọ́, òun pé mò ń sọ í òun ò níí fàá mọ́. Wá sọ pé ọjọ́ kejì tẹ bá sì lọ wòó ẹ̀ẹ́ ri pé èmi kiní mò ń fa sìgá yẹn ó sì wà lára. So, ìwà èèyàn kéyàn tó kí téyàn bá àṣà èèyàn téyàn bá fẹ́ yí padà ó mọ ń nira ju láti hàn hín yí padà nítorí pé ó ti wà nínú ẹ̀jẹ̀, ó ti ó bẹ́ ni hún mu, ó ti bẹ́ ni hún gbé.

Àgbègbè mi ṣe yípadà lágbà tí mo ti kékeré ni pé àwọn èèyàn tí a mọ ara wa láti kékeré tan wọ́n nbẹ, wọ́n ti ń kúrò nbẹ, àwọn èèyàn mí tí n wọ inù àgbègbè wa, àwọn mií ti kọ́lé ile kíkọ́ ti wá ń bẹ̀, streetlight náà wá ń bẹ̀, àwọn, àwọn ilé ńlá ńlá wọ́n ti ń kọ́ bí àwọn ilé iṣẹ́ mìíràn sí ibi ibi, àwọn schools náà tí n wà lágbègbè mi.

Eti igbọ ti mo maa n lo ni earpod kékeré ti a n fi si inú eti. Mo máa ń fẹ́ràn rẹ̀ nítorí ó rọrùn láti lò, kò ní wáyà, orin rẹ̀ sì ń dùn dáadáa. Mo máa ń lò ó nígbà tí n bá gbọ orin tàbí tí n bá fẹ́ wo fíìmù.

Bẹ́ẹ̀ni, nígbà mí mo má ń ṣiṣẹ láti ilé. Papá jú lọ ní ọjọ́ ẹtì, mo máa ń lo kọ̀mpútà mi láti ṣẹ́. Mo sì máa ń pàdé àwọn ènìyàn lórí Zoom. Orórùn kú mi nítorí èmi kì o tàbí.